Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, ó ti ń tó bí ọdún méjì sẹ́yìn báyìí. Nítorí pé ibi tí ilé ìkàwé mi wà, ó jìnà sí ibi tí ìyàrá ẹ̀kọ́ mi wà. Ó jìnà sí ibi tí ilé ẹ̀kọ́ mi wà. Nítorí náà, ó rọ̀, kò rọrùn fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà láti lọ sí ilé ìkàwé mi. Ibi tí ilé ìkàwé mi wà ó jìnà. Ó ti máa tó ọdún kan, ọdún méjì sẹ́yìn tí mo ti lọ sí ilé ìkàwé kẹ́yìn. Ó ti tó ọdún méjì k- sẹ́yìn tí mo ti lọ sí ilé ìkàwé kẹ́yìn. Nítorí pé ibi tí ilé ẹ̀kọ́ mi wà ó jìnà sí ibi tí ilé ìkàwé mi wà. Nítorí rẹ̀ ni ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé sẹ́yìn. Ibi tí ilé ẹ̀kọ́ mi wà ó jìnà gidigidigidi gan sí ibi tí ilé ìkàwé mi wà. Nítorí ẹ̀ ni ó ṣẹ pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé mi ṣẹ́yìn.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá mi kò ní ẹranko ọ̀sìn. Rárá mi kò ní ẹranko ọ̀sìn. Mo jẹ́ ènìyàn kan tí kò lè sin ẹranko nítorí iṣẹ́ tí mò ń ṣe kò fàyè gbà mí láti ní ààyè láti fi máa tọ́jú nǹkan ọ̀sìn tàbí ẹranko ọ̀sìn. Mi kò ní ẹranko ìsìn nítorí mi ò ní ààyè láti máa fi wá oúnjẹ fún wọn àti láti máa fi tọ́jú wọn pẹ̀lúpẹ̀lú, pàápàá. Rárá èmi kò ní ǹnkan ọ̀sìn. Rárá èmi kò ní ẹranko ǹkan ìsìn. Rárá, rárá èmi kò ní ẹranko ǹkan ìsìn nítorí mi ò ní agbára àti àkókò láti máa fi tọ́jú wọn. Rárá mi kò ní ẹranko ǹkan ọ̀sìn.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọrin lọ́pọ̀lọpọ̀ ìgbà. Orin ó máa ń jẹ́ kí n rántí àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ó sì máa ń jẹ́ kí n máa rántí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Pápa jùlọ, mo fẹ́ràn orin Kristi lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn àwọn orin inú ìwé lọ́pọ̀lọpọ̀. Orin tí a máa ń kọ ní ilé ìjọsìn ó wà lára ọ̀kan nínú àwọn orin tí mo fẹ́ràn gidigidi, gidigidi gan. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ká máa kọ orin lọ́pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọ orin. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọ orin. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọ orin. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọ orin. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọ orin.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbárà ni wípé wón máa ń kọ orin kọjá ní ẹ̀yìnkùlé ilé mi. Tí n bá tí ń gbọ́ orin wọn tan máa ń sọ "bámbíyála", mo máa ti mọ̀ wípé àwọn oníbárà léleyi. Kódà wọ́n sì wọn tilẹ̀ ṣòro dámọ̀ rárárárá. Nítorí orin wọn ni wa fi máa mọ̀ pé àwọn ni wón ń kọjá tàbí àwọn ni wón ń sọ̀rọ̀. Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà léyè. Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà niyèn, wọ́n máa ń kọjá ní ẹ̀yìnkùlé ilé mi pẹ̀lú orin wọn, wọ́n sì máa ń pọ̀ tan máa ń kọjá. Te bá ti ń gbọ́ "bámbíyála", àwọn ni oníbárà ni wọ́n ń kọjá. Bí mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbárà leleyi. Kódà wọ́n tì lẹ̀ ṣòro dámọ̀ rárárárárá. To bá ti ṣe ń kọjá lọ ni wàá ti mọ̀ pé àwọn oníbárà lélèyi.

Ṣé o fẹ́ràn iṣẹ́ itagbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ itagbangba. Iṣẹ́ itababa jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí mo fẹ́ràn tí mo sì nífẹ̀ẹ́ sí pẹ̀lú nítorí mo fẹ́ràn kí èmi àti àwọn ènìyàn ká jọ máa sọ̀rọ̀, ká sì jọ máa rojọ́ pàápàá bí a tún ṣe ń ṣe iṣẹ́ tí a ṣe ń bá iṣẹ́ lọ. Mo fẹ́ràn iṣẹ́ itagbangba lọ́pọ̀lọpọ̀ ìgbà nítorí pé màá ma rí ẹni máa bá sọ̀rọ̀, màá tún sì máa rí àwọn ènìyàn máa bá ṣiṣẹ́. Nítorí ẹ ni mo ṣe fẹ́ràn iṣẹ́ itagbangba nítorí màá mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi. Nítorí rí náà ni mo ṣe nífẹ̀ẹ́ sí iṣẹ́ itagbangba. Mo fẹ́ràn iṣẹ́ itababa. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ itagbangba nítorí màá ma mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àyíká mi, màá sì máa mọ ohun tó ń ṣẹlẹ̀ ní àdúgbò mi pẹ̀lú. Nítorí náà ni mo ṣe fẹ́ràn iṣẹ́ itababa.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? Iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́ ni bí i ìgbà mẹ́rin. Nítorí pé ní ìgbà tí ọwọ́ mi bá dọ̀tí ni mo máa ń fọ. Tí mii bá ṣe ohun ẹgbín àbí tí mii bá ṣe ohun ìtọ́tí kankan, ó lè máa tó ìgbà mẹ́rin, ó sì lè ju ìgbà mẹ́rin lọ. Iye nǹkan tí n bá ṣe ní ojúmọ́ ló máa jẹ́ kí mo mọ iye ìgbà tí màá fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Mo nífẹ̀ sí ìmọ́tótó púpọ̀ lọlọpọlọpọ, bẹ́ẹ̀ sì ni mii kò fẹ́ ìwà ìdọ̀tí rárá. Nítorí rẹ̀ ni mo sì máa ń fọ ọwọ́ mi ní ìgbà tí ó bá ti dọ̀tí. Ìgbà tí ọwọ́ mi bá dọ̀tí nìkan ni mo sì máa ń fọwọ́ fàá. Nítorí pé tí ọwọ́ mi ò bá dọ̀tí, mii kan lè ṣadéde lọ fọ ọwọ́ mi. Ká sá ni ìgbà mẹ́rin ni mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Ó ní láti da dúró lórí pé iye ìgbà tí mo bá ṣe ohun ẹgbín àbí iye ìgbà tí mo bá fọwọ́ sí ìdọ̀tí ló máa jẹ́ kí n mọ iye ìgbà tí màá fọ ọwọ́ ní ojoojúmọ́ àbí ni màá fọ ọwọ́ ní ojúmọ́ kan.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń ra nǹkan oríṣiríṣi bí i bàtà, bí i báágì, bí i aṣọ, bí i ike ìbomi, bí i nǹkan tí a máa ń tò sílé fi ṣe ohun mèremère ni mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà kò sí nǹkan tẹ ba fẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì tí ẹ̀yin kò ní rí ní ìsìnyí. Bẹ́ẹ̀ ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Bẹ́ẹ̀ ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣiríṣi ohun mèremère sì ni mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì pàápàá. Mo máa ra báágì, bàtà, aṣọ, oríṣiríṣi nǹkan ohun mèremère ni mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Mo sì nífẹ̀ẹ́ sí pẹ̀lú nítorí pé wọ́n máa bá ẹ gbé wá sí inú ilé rẹ ni. Nítorí ẹ ni mo ṣe máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù? Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni ìyàrá tó tóbi jù tí ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ tó sì wà ní ẹ̀gbẹ́ rẹ̀ pẹ̀lú láìṣé pé ẹ máa jáde. Ìyàrá tó tóbi jù tí wọ́n sì kó ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ sí inú rẹ̀ láì jáde lọ, lọ ṣe ìgbọ̀nsẹ̀. Òun ni ìyàrá tí mo fẹ́ràn jù. Ìyàrá tó tóbi, tó tó fẹ̀, tó ní ààyè lọ́pọ̀lọpọ̀. Òun ni ìyàrá tí mo fẹ́ràn jù nínú gbogbo àwọn ìyàrá tí ó ń bẹ nínú ilé mi. Ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni ìyàrá tó tóbi, tó nípọn, tó fẹ̀, tí wọ́n sì kó ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ sínú ilé láìṣé pé à ma kọ́kọ́ bọ́ta ká tó lọ ṣe ìgbọ̀nsẹ̀. Òun ni ìyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi. Ìyàrá tí mo fẹ́ràn jù lọ̀ niyẹn.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Bí mo ṣe máa ń pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀ ni èyí. Mo máa sọ fún àwọn ará ibi iṣẹ́ mi wípé ká ṣẹ́ báyìí ká ṣẹ́ báyìí kí iṣẹ́ wá kó le jáfáfá síi. Kálẹ̀ ṣù le rí èrè tó pọ̀ níbẹ̀ bí mo ṣe máa ń sọ fún àwọn ara ibi iṣẹ́ mi rí. So that iṣẹ́ wá ó máa le ṣẹ́ iṣẹ́ tó jáfáfá tí má sì le pàrọ̀ nǹkan ní àárín ìṣẹ́jú pérése. Bí mo ṣe máa ń pàrọ̀ nǹkan rí ní ibi iṣẹ́ mi nígbà tí iṣẹ́ bá pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni iṣẹ́ máa ń pọ̀ tó sì jẹ́ pé tí iṣẹ́ bá ti pọ̀ báyẹn, èrò máa pọ̀ lórí wa, lórí àwọn alùpàárà wa. Ọmọ àwa ń ta táa máa fẹ́ rajà ó máa ma ṣe bọ́mi ṣe omi ò tó. Ṣùgbọ́n mo mọ bí a ṣe máa pàrọ̀ iṣẹ́ nígbà tí iṣẹ́ bá pọ̀ nítorí kò rọrùn rárá. Bẹ́ẹ̀ sì ni kò ṣe nǹkan tí ó fúnra wọn balẹ̀ tó nítorí kò yí, kò kò ṣe nǹkan tó rọrùn láti pàrọ̀ iṣẹ́ nígbà tí iṣẹ́ tó bá pọ̀.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó máa ń dúró dáadáa. Tí bá ti tìí bọná tí ó sì ti ṣáàjì dáadáa, ó máa ń gbé mi fún ọjọ́ kan, ṣoṣo ó dúró gan. Bátìrì fóònù mi ó máa ń dúró gan, bẹ́ẹ̀ sì ni kò kí ń kú ní ẹsẹkẹsẹ. Bátìrì fóònù mi ó jẹ́ ọ̀kan lára àwọn bátìrì tó dáa ní àsìkò ìwò yìí. Bátìrì fóònù mi kò kí ń kú yan-an yán, ó máa ń pẹ́ kó tó kú, ó sì máa ń ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe kó tó kú. Bátìrì fóònù mi máa ń dúró dáradára, ó sì máa ń sáàfù pọ́pọ̀sì rẹ̀. Bátìrì fóònù mi máa ń dúró, ó sì máa ń ṣe iṣẹ́ takuntakun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí bátìrì. Bátìrì fóònù mi ó máa ń dúró dáadáa, ó sì máa ń pẹ́ kí fóònù mi kó tó kú.

Ṣé o rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jù? Rárá kò rọrùn fún mi báyẹn náà láti darí àwọn ènìyàn. Nítorí pé àwọn ènìyàn jẹ́ èèyàn kan tí ó ṣòro púpọ̀ púpọ̀ láti darí. Àwọn ènìyàn wón jẹ́ kan gbòógì láàrín àwọn nǹkan tí ó ṣòro láti darí. Nítorí ìfẹ́ inú àwọn ọmọ ènìyàn ni wọ́n máa ń fẹ́ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wọn kì í fẹ́ ṣe ìfẹ́ adarí wọn. Nítorí ẹ́ ni kò ṣe rọrùn fún mi láti máa darí àwọn ènìyàn. Àwọn ènìyàn jẹ́ ọ̀kan nínú àwọn ohun tó ṣòro tí kò ṣe rọrùn láti darí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí oníkálukú máa ń fẹ́ ṣe ìfẹ́ inú tara rẹ̀ tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí ẹ́ kò rọrùn fún mi láti máa darí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tàbí láti darí ènìyàn.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tí m bá fẹ́ dáhùn fóònù ní ibi iṣẹ́, tó bá jẹ́ pé fóònù temi gangan gan-gan fúnra ra mi ni ago wọ́n pé wọlé sí, mo máa dáhùn ẹ̀ ní bùkẹ́lẹ́. Nítorí mi ní fẹ́ jẹ́ kí ariwo mi kó máa ní àwọn iyòókù lára. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí fóònù ilé iṣẹ́ lọn pé sí i, mo máa dá wọn lóhùn, má sì bèèrè ohun tón bá fẹ́ ni ọwọ́ wọn pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín. Báyìí ni mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́. Tó bá jẹ́ pé fóònù èmi ni, mo máa dá wọn lóhùn pẹ̀lú bùnkẹ́lẹ́ ọ̀rọ̀ tútù. Nítorí kí má ba fi dá iṣẹ́ dúró, màá dẹ̀ bá wọn sọ̀rọ̀ ní kíákíá nítorí iṣẹ́ tó wà lọ́wọ́ mi láti ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé orí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ibi iṣẹ́ ni wọ́n pè mí sí, mo máa dá wọn lóhùn tọ̀yàyà tọ̀yàyà, tì dùnùn tì dùnùn, ni má ti dá wọn lóhùn, má sì bèèrè ohun tó bá fẹ́ ni ọwọ́ wọn.

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń pa ẹja. Ṣé o mọ̀ bí a ti ń pa ẹja? Rárá o, èmi ò mọ̀ bí a ti ń pa ẹja. Èmi ò mọ̀ bí a ti ń pa ẹja. Rárá, rárá, mi ò mọ̀ bí a ti ń pa ẹja. Ẹja ó jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí kò, kò rọrùn láti mọ̀, kò sì, ó sì jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ tí a ní láti kọ́ ká tó mọ̀. Tàbí ẹni tó bá ní ìmọ̀ ìjìnlẹ̀, ó lè lo ọpọlọ láti fi mọ bí a ti ń pa ẹja. Ṣùgbọ́n èmi kò mọ̀ bí a ti ń pa ẹja. Rárá, rárá, èmi kò mọ̀ bí a ti ń pa ẹja. Iṣẹ́ ẹja ó jẹ́ iṣẹ́ kan tí ó ní òwò lórí tí ó sì lérè púpọ̀ pẹ̀lúpẹ̀lú. Ṣùgbọ́n rárá o, èmi ò mọ̀ bí a ti ń pa ẹja.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Bí mo ṣe máa ń tọ́jú ara mi rè, mo máa ń rí dájú pé mo tọ́jú ara mi. Mo gé èékánná mi ní àsìkò tó tọ́ àti tí ó yẹ. Tí n bá ti rí pé èékánná mi ti ń gùn, màá tètè gé, màá wẹ̀, màá sì fọ eyín mi. Màá gẹ irun mi ní àsìkò tí ó tọ́. Màá sì jẹun pẹ̀lú ohun mèremère ni mo sì máa ń jẹ. Mo máa ń jẹ fúrúùtù oríṣiríṣi bí ọ̀gẹ̀dẹ̀, mo máa ń jẹ ọsàn, mo máa ń jẹ ọ̀pe òyìnbó. Bẹ́ẹ̀ ni mo sì tún máa ń jẹ ìbẹ́pẹ pẹ̀lú oríṣiríṣi ohun tó sara lóore ni mo máa ń jẹ láti fi tọ́jú ara mi àti láti máa jẹ́ kí ẹ̀wà mi máa dán pẹ̀lúpẹ̀lú. Bí mo ti máa ń tọ́jú ara mi lójoojúmọ́, è? Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Bí mo ṣe ń tọ́jú ara mi rè o.

Ṣé o ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí. Àìmọye ìgbà sí ni mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí pẹ̀lú mo ti rìn lọ sí ìlú tí wọ́n ń pè ní Imo. Mo sì ti rìrìn àjò lọ sí oríṣiríṣi ìlú bíi Kogi, bíi Ibadan, bíi lú òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi ìlú ni mo ti rìrìn àjò lọ rí tí kò sì ṣe ìlú mi pẹ̀lú pàápàá tó. Mo sì lọ sí ìlú Ilorin rí, mo sì ti lọ sí oríṣiríṣi ìlú rí tí mo rìrìn àjò lọ. Bẹ́ẹ̀ ni, mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ ni, mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí ní dáadáa pẹ̀lú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti rìrìn àjò lọ sí ìlú mìíràn rí.

Nígbàwo, nígbàwo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni ìgbà tí mo bá rí pé epo ti fẹ́ tán. Tí epo báti fẹ́ tán nínú ọkọ̀ mi ni mo máa ń ra epo sí ọkọ̀ mi. Ìgbà tí ibi epo mi báti taná pé mi ò ní epo ni mo máa ra epo sí ọkọ̀ mi. Ìgbà tí ibi tí ó máa ń jẹ́ kí a mọ̀ tí epo báti fẹ́ tán àbí tí epo bá sì wà nínú ọkọ̀, tó bá ti tan iná rẹ́ẹ̀dì, tó bá ti taná pupa ni mo máa ń mọ̀ wípé epo ti fẹ́ tán ni mo sì máa ń ra epo sí ọkọ̀ mi. Ìgbà tí mo máa ń mọ̀ pé epo ti fẹ́ tán ni mo máa ra epo sí ọkọ̀ mi. Tí bá ti mọ̀ pé epo mi ti fẹ́ tán ni mo máa ń ra epo sí ọkọ̀ mi. Ìgbà tí epo báti fẹ́ tán ni mo máa ra epo sí ọkọ̀ mi. Ìgbà tí epo báti fẹ́ tán ni mo máa ra epo sí ọkọ̀ mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímeèlì rẹ? Bí mo ṣe máa ń ṣètò àwọn ímeèlì mi leléyìí, mo máa ń sọ nínú ímeèlì yẹn, nǹkan tí mo fẹ́ ye kó ṣe. Màá ṣe lórí ẹ̀rọ ara yá bí àṣá mi, màá sì sendi ẹ̀. Màá sì fi ṣe àpèrànṣẹ fún àwọn ẹni tí mo bá fẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ rẹ̀. Bí mo ṣe máa ń ṣe ètò lórí ímeèlì mi léleyìí, mo máa ṣe, màá tẹ àṣẹ àtèrànṣẹ fún àwọn ẹni tí mo bá fẹ́ sendi nǹkan sí inú ímeèlì rẹ̀, màá sì sendi rẹ̀ báyẹn. Tí n bá sì ti sendi rẹ̀ tán, màá jẹ́ kí ó rí, ó dáa ju wípé ó ti dé ọ̀dọ̀ wọn, kì n tó ripé ó ti lọ. Tó bá sì ti lọ ó sì ti tán náà níyẹn, mo máa rí dájú pé mo ti send rẹ̀ fún wọn kó tó lọ. Tó bá sì ti lọ ó ti tán náà níyẹn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi rèé, mo máa ríi dájú wípé mo ní àkókò tí ó tọ́ àti tí ó yẹ láti lò pẹ̀lú ẹbí mi. Bẹ́ẹ̀ sì ni mo máa ń bá wọn ṣeré afẹ́ kan lé mọ̀ pé mo wà ní àárín wọn èmi sì ní titi wọn ní tòótọ́. Bí ọjọ́ ìsinmi, bí gbogbo ọjọ́ ìsinmi, mo máa ń lò ó pẹ̀lú àwọn ẹbí mi láti jẹ́ kí wọ́n mọ̀ pé mo wà pẹ̀lú wọn ní àwojúkòjú. Kó sì lè rí i wípé èmi ti sì ní titi wọn ní òtítọ́. Mo máa ń fẹ́ràn láti máa wà pẹ̀lú ẹbí mi ní gbogbo ìgbà nítorí àwọn ni nǹkan ohun mèremère tó ti ṣẹlẹ̀ fún sí mi rí tí yóò sì máa ṣẹlẹ̀ sí mi. Pàápàá mo gbàdúrà kí ẹ̀ṣù, ẹṣẹ̀ kó má ya èmi àti àwọn ẹbí mi.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro araya, ẹ̀rọ ayárabíàṣá? Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni wípé, èyí tó bá yẹ kí n dá lóhùn nínú àwọn ìṣòro tí ó kojú mi ní orí ìbánidọ́rẹ̀, ẹlẹ, ẹ̀rọ ayárabíàṣá, mo máa dá wọn lóhùn. Èyí tí kò bá de yẹ kí n dá lóhùn, mi ò ní dá wọn lóhùn. Máa ṣètè mi kí àwọn náà ṣe tiwọn. Bí mo ṣe máa ń yanjú ìṣòro orí ẹ̀rọ ayárabíàṣá leleyi, mo máa ń ṣe, ṣètè mi kí émi ṣe tiwọn ni. Màá ṣe nǹkan tí mò lè ṣe, káwọn náà sì ṣe nǹkan tí mò lè ṣe. Báyìí ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro orí ẹ̀rọ ayárabíàṣá ni wípé, mo máa n ri aridájú wípé, wọ́n, èyí tí mò lè dá lóhùn nínú àwọn ìṣòro náà, mo dá won lóhùn. Èyí tí mii bá sì lè dá lóhùn, màá sì fi wọ́n lẹ̀. Báyìí ni mo ṣe máa ń kojú ìṣòro orí ẹ̀rọ ayárabíàṣá.